Ẹ oní bí a ṣe pín iṣẹ́ ilé ní ìdílé títí wa. Àwọn tó bá tí jẹ́ iṣẹ́ tó gba agbára àti okun àwọn ẹni, àwọn ọkùnrin máa sábà ṣe. Àwọn tó bá sì jẹ́ iṣẹ́ tó gba kí ẹ máa ní suru àwọn ẹni obìnrin máa sábà ṣe. Bíi oúnjẹ sísè báyìí, obirin ló máa sábà ṣe wọn. Àwọn bí ilẹ̀ gbígbà náà, obìnrin máa ṣe é, ọkùnrin náà ló ṣe é. Àwọn nǹkan tó bá ti jo mọ́ iyán gígùn àbí mọ́tò fífọ̀ tàbí, ẹ́ kí ẹ máa ṣán oko tàbí kí ẹ máa ro oko náà, àwọn ọkùnrin náà ló máa sábà ṣe. Torí àwọn iṣẹ́ wọ̀nyẹn tí mo dàrúko yìí, ó gba okun àti agbára ṣá, àwọn iṣẹ́ náà bí omi pípọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣá àwọn ẹni ọkùnrin máa ṣe é. Amo àwọn tó bá ti papó mo bi ki ènìyàn ma tọ jù ilé bí kí ènìyàn manu ile ki ènìyàn ma nu ilé ki ènìyàn ma gbálè ki fo àbọ obirin lo ma sábà ṣe iṣẹ́ àmọ́ oníkálùkù máa fọ aṣọ, oníkálùkù máa fọ aṣọ títí, àwọn nǹkan tí máa ń rí gan-an nìyẹn bóyá, ìgbà mìíràn náà dẹ́ bà tó jẹ́ pé kí iṣẹ́ bá ti pọ̀ ọkùnrin àti obìnrin, po wọ́n máa sọ̀rọ̀ àkọ́kọ́. Bi àṣẹ má pín iṣẹ́ no tó jẹ pé ìjọba yi ni kò má ṣe iṣẹ́ tí tí è ijo tó tẹ̀lé lè ló mi a ṣe é títí ẹ. Tàsé máa ṣe nièyí, ba dé se máa pín iṣẹ́ ní ìdílé nìyẹn.

Ọkùnrin ni, à, èmi, èmi kì í ṣe irun, mo máa ń gé ni. Láyé tó bá ti rí pé ó ti ń kún bẹ́ẹ̀ yẹn, mo máa lọ sí ibi tá ń pè ní ilé bábà àwọn tó máa ń gẹ irun bẹ́ẹ̀ yẹn, màá lọ, màá lọ gẹ̀. Ìgbà tí mo dẹ̀ máa n sábà lọ tí mo dẹ̀ sí fẹ́ràn láti máa lọ náà ní ìgbà ti jẹ pé àwọn èèyàn o kìí n pọ síbẹ̀. Kii n lè tètè gẹ irun mí kí n dẹ̀ sì lè tètè kúrò níbẹ̀ torí pé ó máa ń ṣìdí ẹ̀kọ́ tó gé irun tó ń fún èèyàn kí wọ́n má sì, tó gé irun tó ń fún èèyàn kí wọ́n má sì bẹ̀rẹ̀ irun gígẹ̀. Àmọ́ àwọn obìnrin tó máa ń ṣe irun wọn bẹ́ẹ̀ yẹn, irun wọn tó máa ń gbé, irun wọn ṣíṣe, ó máa ń pẹ́ ju irun gígẹ̀ fún àwọn ọkùnrin. Ó máa ń lè lo bí i wákàtí márùn-ún láti, à, di irun wọn ní, a, ìgbà ìmi, ṣá. Torí pé onígbọ̀wọ́ ṣe máa ń ṣe irun titi wọ́n tó jẹ́ kó máa ń yá ṣá, ẹ máa nílò sùúrù ju titi ọkùnrin tó jẹ́ kí irun gígẹ̀ ni àwa máa ń sábà ṣe. Àmọ́ àwọn ọkùnrin kan náà bá fẹ́ kó máa ń di irun wọn, to jẹ pé wọn máa ń ṣe irun wọn bí i titi, a, obìnrin ṣá, wọn dẹ̀ ni bíí wọn ṣe máa ń ṣe ìyẹn náà. Àmọ́ titi wọn yẹn ò kí ń pẹ́ to titi, a, obìnrin. Emi ṣá, ìrún temi, mo máa ń gẹ̀ irun, irun mi, torí ó ní àwọn nǹkan tó máa ń ṣe sórí yẹ kí irun gígẹ̀ ni ó lè gbà láti, a, ṣe.

Oríṣìṣìí ọ̀nà ni a máa ń gbẹ láti máa fi mú àgbàlá mọ́. Gbogbo èèyàn ló dẹ̀ máa ń fi ọwọ́ sí, ẹh, àwọn ọkùnrin máa ń ṣe títí wọ́n, àwọn obìnrin náà máa ń ṣe títí wọ́n. Bí bá ti ri pé àgbàlá yẹn ti ń kún bẹ́yẹn pẹ̀lú koríko, àwọn ọkùnrin, èmi fún àpẹẹrẹ, a máa gba, a máa, ẹh, mú àdá ṣá àti oko kó láti fi ṣán àgbàlá náà. Ta bá ti wá ṣán bẹ́ẹ̀yẹn, a máa mú nǹkan láti fi kó àwọn koríko yẹn jọ àti láti lè lọ jó wọn. Iyen tan ba ti gbe tan, ta ba ti wa se sisan koriko yi kúrò o wa di gbigba sa iyẹn ni ó ń bọ̀ sí ọwọ́ àwọn obìnrin pe kí wọ́n mú ìgbálẹ̀, wọ́n máa fi gbá àgbàlá yẹn náà gbogbo àwọn ìtọ́tú tó kú síbi, àwọn koríko tó kú síbi bẹ́ẹ̀ tí àwọn ọkùnrin ò kó tán àti àwọn ìtọ́tú mìíràn tó bá bẹ́, wọ́n máa gba, gba wọ́n jọ ní ojojúmọ́ kí wíwó ẹ́ lè máa lè máa pọ̀ jù. Ìgbà ti a dẹ maa n sábà se gbigba yi àti sisan yi. Ni ìgbà òwúrọ̀ kùtùkùtù ki oorun to jáde ìgbà tí a máa sábà se ní, ẹh, eléyìí.

Oríṣiríṣi ọ̀nà mo máa fi ń gbà láti máa dáàbò bo ara mi lọ́wọ́ ẹ̀fọn. Paapa jùlọ tin ba ti fe sun ní àlé ṣá, ẹ̀fọn wà ni òní nǹkan kan tí wọ́n ń pè ní mosquito net. Iyẹn neti ti ti ẹ̀fọn tí eeyan báa ti fi bo àgbègbè ibùsùn ẹ̀ bẹ́ẹ̀ yen kò ki jẹ́ kí ẹ̀fọn wọ inú ilé. Mo máa ń lo eleyi láti máa fi dabò bo ara mi lọ́wọ́ ẹ̀fọn. Ǹkan mi tí mo ti lè lò ni aṣọ ìbora, màá fi aṣọ bo ara mi kí ẹ̀fọn má bà á jẹ mí náà. Mo le lo nǹkan náà tí ń pè ní fleeti láti fi pa ẹ̀fọn nínú ilé, ní yàrá. But ti o báti jẹ́ ọwọ́ ọ̀sán ni ṣá, tàbí tí mo wá ní ìta mo leni boya mo n ṣiṣẹ́ ní àgbàlá ni àbí ní oko, boyà mo n ṣánko ni tàbí mo n ṣe nǹkan mìíràn tàbí mo ń pọ́n omi tí ẹ̀fọn bá ti n jẹ́ mi bẹ́yẹ̀n màá ríi pé mó padà lole tí mo lọ wọ ṣòkòtò àti aṣọ tó gùn kí ẹ̀fọn má bá má jẹ́ mí ní apá àti ní ẹsẹ̀. Bi mo se máa dàbòbo ara mi lọ́wọ́ ẹ̀fọn náà ní ìwọ̀n yí, papajùlọ ní owó ìrọ̀lẹ́ tàbí ti idají tí ẹ̀fọn máa ń pọ gidi ìta. Wọ́n dẹ́ máa máa ń jẹ́ eeyàn. Tí mo bá ti wà ní inú ilé bẹ́ẹ̀ yẹn, tí mo bá ti fẹ́ ṣú, ti mo bàá ríi pé ẹ̀fọn ń gbá inú ìganna wọlé, mo lè ti ìganna náà kí ẹ̀fọn má bá máa wọlé. Ṣá, bi mo se niyen máa ṣe niyen, o bàá jẹ pe omi kankan dágun láyiká, mo máa dà wọ́n nu, máa dẹ́ fọ́ ibẹ̀ mọ́ torí ẹ̀fọn náà máa, wọ́n máa ń bímọ sí ibi ibẹ̀ jọ. Ṣá.

To ba je pe emi lo da wa nile ni, nkan ti mo maa je ni aro. Mo ma jẹ boya ti n báa parí oúnjẹ mi ní alé tó kọjá lọ, mo lè tún jẹ, màá gbé ká iná ṣá kó lé gboná, màá wa jẹ tán ní àárọ̀ ọjọ́ kejì. Ǹkan míràn tí mo lè jẹ láàárọ̀, mo lè jẹ ògì àti àkàrà. Màá mú ògì àti àkàrà tàbí búrẹ́dì àti àkàrà ṣá, bẹ̀ni, se ẹ̀wà náà pẹ̀lú boyà búrẹ́dì tàbí gààrí tàbí ẹ̀wà àti, ògì náà tàbí, ọ̀lẹ̀ àti ẹkọ tàbí ọ̀lẹ̀ àti búrẹ́dì. Oríṣiríṣi àwọn nkan yìí ni mo maa sábà je ni òwúrọ̀ kí n tó tiẹ̀ jẹun náà, tí n bàá ti n se oúnjẹ lowo mo lè sáré mú bí coffee àti tíì àti boyà búrẹ́dì kékeré pẹ̀lú rẹ̀ àti boyà biscuit kékeré pẹ̀lú rẹ̀ náà bíi ago. Méje sá toba fi dí bí ago mẹ́wàá oúnjẹ àti jíná bẹ́ẹ̀ yẹn, màá wà le jẹ àwọn ohun bíi ẹ̀wà àti mọ́ímọ́í tí mo sọ bẹ́ẹ̀ yẹn, bo se máa rí fúnmi niyẹn ní òwúrọ̀. Iyẹn tí n bàá jáde, àmọ́ tí n bàá ń jáde bẹ́ẹ̀ yẹn, mo kàn lè jẹ búrẹ́dì àti beverage bíi Milo ṣá tàbí ki kan mú coffee ṣá tí n bàá, tí bàá ń jáde lọ ní òwúrọ̀, màá jẹ oúnjẹ tó fẹ́lè tí kò dẹ̀ nírà láti sè, tí ó dẹ́ kin pẹ́ láti sè. Ní òwúrọ̀ mi tì n báa rí iyen tí n bàá ti ń jáde àbí tí mì, tí màá ṣe jáde, bo se máa n rí fúnmi niyen ní gbogbo ìgbà.

Abala ilé wa gbogbo ènìyàn ló lè jókò sí i, ìgbà mọ́ àwọn ẹni tó máa ń sábà jókò síbẹ̀ ni àwọn òbí. Wọ́n máa ń jókò síbẹ̀ láti máa fi gba àtẹ́gùn torí ìgi wà ní àgbàlá náà. Wọ́n máa ń jókò sí abẹ́ igi yẹn ló sórí àgà láti máa fi gba àtẹ́gùn, pàápàá julọ tí oorú bá mú ní inú ilé. Ṣá, wọ́n á lọ síta yẹn láti lọ jókò bóyá bí owó àárọ̀ tàbí owó ìrọ̀lẹ́. Ìgbà tí wọ́n sábà ja jókò sí àgbàlá náà tí a fẹ́ gẹ nígbà tí òun bá ti hàn bẹ́ẹ̀ yẹn, kí wọ́n máa ba máa pa wọ́n bá ti, wọ́n máa sábà ṣe ilé ìníyẹn. Ìdàgbàsókè wọ́n máa fẹ́ jókò láti máa wo àwùjọ. Ǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká, wọ́n lè jókò sí àgbàlá náà. O dẹ̀ maa ń ṣẹlẹ̀ nígbà mìíràn náà ti àwọn èèyàn ba fẹ ṣiṣe ní, tó bá jẹ pé ìṣe máa pọ̀ díẹ̀ ni ó le jẹ́ kó máa nílò láti rí ìran gidi gan an, wọn lè lọ sí abala náà láti lọ rí ìran. Bóyá á fẹ́ ṣe eh ìrun dídì ṣá, tàbí tí wọ́n bá fẹ́ ṣà ǹkan, ohùn tó ní àwọn ǹkan pàtó tó fẹ́ ṣe bíi oúnjẹ kan ṣá, tàbí tí wọ́n fẹ́ wo ǹkan ṣá, wọ́n máa fẹ́ hun ǹkan pẹ̀lú ọwọ́ wọn, wọn lè jókò sí àgbàlá láti ṣe ṣà ǹkan tó máa ń ṣẹlẹ̀ ni àgbàlá nìyẹn. Wọn lè máa jókò sí abala náà láti rì, láti gba àlejò nígbà mí, pàápàá julọ tí orúgbo bá wáa nínú ílé tàbí sí orú bá mú nínú ilé, wọn lè jókò sí àgbàlá náà láti máa gba a-a-àlejò. Ǹjẹ́ wọ́n sì máa rí ènìyàn ní àsálẹ́ bá yà, kí sì gba jáde sí abala náà torí ní àsálẹ́ yẹn àwọn kòkòrò aṣíjà yẹn tó máa ń jẹ́ èèyàn máa pà jú lọ ẹ̀fọn. Ó ní bí a ṣe má ṣe bí apáràa bí àṣálẹ́

Àwọn orin tí gbogbo ètèlé wa mọ̀ ni orin ọpẹ́ tí a fi dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run bíi, ehn, bi kabiyesi rẹ̀ ìwọ l'ọ́ba", láti oríṣiríṣi beye lo ni àwọn orin tí a máa ń kọ ní, e, ilẹ̀ Yorùbá nípa yinyin Ọlọ́run yẹn ni gbogbo wa mọ̀ ní ìdílé wa. Ìgbáte ẹ máa ń kọ́ ni ìgbà tí wọ́n bá fẹ́ kọrin ṣi Ọlọ́run ṣá, ìgbà tí wọ́n bá fẹ́ jọ́sìn, ah, papọ̀ ṣá, a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tàbí tí wọ́n bá fẹ́ gbàdúrà, alámọ̀ṣú máa ń kọ àwọn orin yìí. Ẹni tó dẹ́ń bẹ̀rẹ̀ ni, kẹ́ẹ́ni, kẹ́ẹ́ni ló lè bẹ̀rẹ̀, ẹni ló lè bẹ̀rẹ̀ orin náà, ìbami ọ̀rẹ́ ni ló máa ń jẹ́, ìbami ọ̀rẹ́ ni ẹni ló máa ń bẹ̀rẹ̀, ehn, orin yìí náà.

Ẹni tí má lè pàdé, ẹni tí kò sí mọ́, ẹni tí ó máa jẹ́ ẹni àwọn tó ti ṣe ọ̀gá orílè-èdè gẹ́gẹ́ ní ìgbà mìíràn, wọ̀nyí ni mo fẹ́ pàdé. Ọ̀bí yìí náà pé ni, à, Muhammadu Musa, à, ìyára àjọ àṣà, mo má fẹ́ pàdé láti, à, kọ́ àwọn ǹkan kan lọ́wọ́ ẹ̀, torí pé jẹ́ ẹni tó ti pàtàkì gidi gan ní, ẹ, àwùjọ shà. Ma de fẹ́ bèrè àwọn ǹkan kan lọ́wọ́ ẹ̀ nípa àwọn ǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà yẹn ṣá, àti ǹkan tó lè kọ́ mi nípa bí àwùjọ ṣe ń ṣiṣẹ́ ṣá, àti bóyá kí ẹ̀yin ṣe máa ṣe àwùjọ, kí àwùjọ lè máa, kí ẹ̀yin ṣe, kí ẹ̀yin ṣe máa darí àwùjọ, kí àwùjọ lè máa ṣe daada.

Tí mo bá ti fẹ́ ṣe ohun tí mo mọ dáadáa bẹ́ẹ̀ yen orísírisi ìgbésẹ̀ máa ń gbé. Mo bá jẹ́pe oun ti mon ṣe nigbogbo ìgbà ni ton dẹ́ tó lè tíì mọ̀ lára gidi gan ni èyí nínú igbese to wa ya ju, to ba sise ju ni mo ma gbe ṣá, mo dè tí ń bẹ̀rẹ̀ ni, tó bá jẹ́ kí ǹkan tó wù mí bẹ́ẹ̀ yẹn tó lè máa gbà mí ní àkókò dí ẹ̀. Mo máa kọ àwọn ìgbésẹ̀ tí mo fẹ́ gbé sílẹ̀ máa bére láti tí mo máa kọ́kọ́ ṣe. Má dè parí pẹ̀lú èyí tó máa kẹ́yìn iṣe. N bé mo ṣe máa ń ṣe nìyẹn. Máa lè wá àkókò ṣá, mọ ti mó ye wákàtí náà tí iṣẹ́ náà máa gbà mí. Sa, ma de ti wa akoko na ti mo ti le sa àti ibi ti mo tile se. Bẹ́ẹ̀ ni lilo ìrànlọ́wọ́ náà pẹ̀lú iṣẹ́ náà máa sì mọ̀ ẹ̀yàn tó máa ràn mí lọ́wọ́. Gbogbo àwọn nǹkan tí mo máa ń ronúpà kí n tó bẹ̀rẹ̀, iṣẹ́ náà gbogbo àwọn ìgbésẹ̀ tí mo máa ń ronúpà ní ohun kí n tó bẹ̀rẹ̀ ohun tí mo mọ̀ dáadáa yìí. Tí mo bá ti wá bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ yẹn, ǹkan tí mo kọ sílẹ̀ pàtó gangan yẹn, mo máa ń tẹ̀lé kí iṣẹ́ náà má bá dàrú, kó má dẹ padà níra fún mi ni ẹ́e mo le sọ́ mo mọ̀ dáadáa, timo de tí mo ṣe máa ń ṣe, mọ̀ ọ́n láti ṣe dáadáa náà mo gbúdọ̀ tẹ̀lé àwọn òfin àwọn ìgbésẹ̀ tí mo gbé kalẹ̀. Àmo, mo gbúdọ̀ tẹ̀lé wọn dáadáa kí iṣẹ́ yẹn náà lè ṣe é ṣe fún mi, kó má le, kó má bà níra. Ìgbà mìíràn náà, bí iṣẹ́ náà bá ṣe ń pẹ́ jù náà mo lè wá àkókò láti sinmi fún ìṣẹ̀jú mélòó kán sa kí ó má bà rẹ̀ mí jù kí a lè sì lè tú mi kí ni padà sí iṣẹ́ náà pẹ̀lú akọko àti agbára. Tin ba de ti máa fi ṣe tán bẹ́ẹ̀ ni màá ti mọ bí ayé wákàtí ti o yẹ ko gba àti ǹkan tó yẹ kín rì ní parí màá ti mọ̀. Ṣà, bí àwọn tí parí iṣẹ́ náà bí mo ṣe máa ń ṣe ní eléyìí.

Èmi máa ń jẹ ẹran o, so rárá mi ò jẹ ẹni tí kò kì í jẹ ẹran. Mo máa ń jẹ ẹran torí o máa ń ṣiṣẹ́ fún ara èèyàn gidi gan ni. Oríṣiríṣi ẹran nin mo dee ma nje. Mo máa ń jẹ ẹja lọ́kàn rẹ, mo máa ń jẹ ẹran ìgbẹ́, mo máa ń jẹ ẹran ẹlẹ́de. Mo máa ń jẹ ẹran màlúù, mo máa ń jẹ ẹran adìẹ náà. Oríṣiríṣi ẹran ni mo máa ń sábà jẹ pe o máa ń ṣiṣẹ́ fún ara, wọ́n máa ń fún èèyàn ní okún, ó máa ń jẹ́ kí èèyàn ní ara, ó máa ń jẹ́ kí èèyàn sanra gidi gan ni. Kíni ẹni tí mo fi máa ń jẹ yàtọ̀ sí yẹn, ẹran máa ń sábà dùn gidi gan ni. Bàbá mi ọlọ́run máa ń ṣe adìẹ fún wa, mo ní kí wọ́n máa tóbi tóbi máa pa wọ́n jẹ láti fi ṣe bó ṣe ẹran. Torí be náà mo ò lè lọ sí ọjà láti lọ ra ẹran bẹ́ẹ̀, ẹran ẹlẹ́de tàbí ẹran màlúù láti wá sè ní ilé. Oríṣiríṣi ọ̀nà tí wọ́n máa ń fi gba láti máa jẹ ẹran yìí náà ni èwọ̀ ni kí ó jẹ́ ǹkan tí màá ń ṣiṣẹ́ fún èèyàn lára wọn, fún èèyàn ní orúkún àti agbára. Yàtọ̀ sí pé wọ́n dùn i máa ń ṣẹ́ lára èèyàn gidi gan ni. Paapa jùlọ ti ènìyàn ba ni ara gidigan, to ba de fe nin ara sha to banfe sanra si o nidi láti je ẹran si.

Òwúrọ̀ kùtùkùtù kí n tó jáde, mo máa sábà fọ ọkọ̀ yẹn tó bá jé pé mò n jáde ṣá, màá ti tètè kọ́ jí lówùúrò kùtùkùtù láti fọ ọkọ̀ kí n lè dé ibi tí mò ń lọ náà. Àmó tó bá jé pé mi ò jáde ni, tó bá jé pé kìí ń se àárín ọ̀sẹ̀ ni, ní àpere tó bá jé pé ojó ìsinmi ni sá, mo lè fí ọkọ̀ fífò náà di bí á òsán bẹ́ẹ̀ yen tàbí ìrọ̀lẹ́ mo lè fò ó ní òwúrọ̀ nígbà tí ó bá ti, nígbà tí ó bá ti pé ṣá tí òun ṣe òwúrọ̀ kùtùkùtù, mo lè fò o tó bá jé pé ojó ìsinmi bẹ́ẹ̀ yen, mo máa n, bíí kíi máa fọ dáadáa, mo máa n fi àkókò púpọ̀ sílẹ̀ fún ọkọ̀ ìfọ̀ọ́ kó lè mọ̀ ọ́ daada bó bá jé pé ijọ́ tí mò ń jáde ni tí mo dẹ̀ fẹ́ fọ ní òwúrọ̀ kùtùkùtù, mo máa jẹ́ kí fífọ̀ rẹ̀ kó yára gidi gan ni, kí n má ba pẹ́ jù lọ, kí n má ba pẹ́ dé ibi iṣẹ́ ṣá tàbí ibi tí mò ń jáde lọ.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà láti máa fi ko jú àwọn ìṣòro ní iṣẹ́. Èh, àpẹẹrẹ náà ni pé má tí rí iṣẹ́ bẹ́ẹ̀ ni tó ṣòro fún mi nílé iṣẹ́, mo lè lọ bí bá àwọn tó mọ iṣẹ́ ń ṣe jù mí, iṣẹ́ yẹn náà ń ṣe jù mí bá àwọn tó ti wà nílé iṣẹ́ kí n tó dé ibẹ̀ àbí àwọn tó yẹ kí wọ́n jẹ́ bí ọ̀gá fún mi tàbí ẹni tí ayé wọn ń ṣe iṣẹ́ náà tí mo lè mọ̀ pé ó mọ ọwọ́ nǹkan yẹn ṣá. Àbí tí mo bá nílò ìrànlọ́wọ́ tó jẹ́ kí èmi lè dá iṣẹ́ yẹn bá, mo nílò bí è kí ǹkan dàra po mo mi máa lọ wá èèyàn kan tó lè ràn mí lọ́wọ́ náà. Mo sì máa ń dojú kọ àwọn ìṣòro níbiṣẹ́ ní ìgbà mìíràn na mo le lọ́ sí orí ẹ̀rọ ayélujára láti lọ wá bí mo ṣe lè máa dojú kọ àwọn, ìṣòro máa lọ wá ọ̀nà tí mo lè gbà láti máa dojú kọ wọn ṣá. Bi mo se maa se iṣẹ́ titi temi niyen àti mo ba de doju ko àwọn ìṣòro nibi iṣẹ́ bi mo se máa ń dóju, ṣe wọ́n ní ìyẹ́n ìgbà mìíràn mo lè lọ gbe bá ọ̀gá, ti o ba ti je pé ó jẹ́ ọ̀gá ti ó máa ń ràn eeyan lọ́wọ́ ni mò le lọ gbe bá wọn tàbí kí lọ wá èèyàn náà tó mọ iṣẹ́ dádáà. Tọ̀ mí sọ̀nà bí mo ṣe le lè dojú kọ ìṣòro yẹn náà, bí mo ṣe máa ń ṣe nìyẹn ní ìlé iṣẹ́.

Rárá mi ò kí ṣe yoga. Àwọn tó máa ń sábà ṣe yoga ni àwọn obìnrin, àwọn yen ló máa ń sábà ṣe yoga kí ó bá ara wọn mu ju tìsí ara ọkùnrin lọ. Àìní tí èmi máa ń ṣe ni àwọn eré ìdárayá tó máa ń gba okun tí ó lè máa mú kórè yàn ṣa kí ènìyàn lè máa laágùn mú kí ńlá ìkára lè máa tu ní ṣá. Àwọn èyàn ní èmi máa ń sábà ṣe mó dè máa ń sá eré náà. Àwọn èyí tí ó máa ń ṣe níyẹn. Àwọn eré ìdárayá tí ó máa ń ṣe níyẹn mi ò kí ń ṣe yoga torí kò bá mi ní ara ọmọ ọkùnrin bẹ́ẹ̀ sí ní mí.

Bẹ́ẹ̀ni, mò máa ń pa owó pamọ́ fún ìgbà tí mò máa fẹ́ ra àwọn nǹkan tó owo ẹ̀ bá pọ̀ bẹ́yẹn. Láti rí nǹkan bẹ́yẹn tí mò fẹ́ rà tí wọ́n bá pọ̀ tí owó ò jẹ́ ṣèpè sími lọ́wọ́, mò máa wá máa se pa owó mọ́. Ṣà, nǹkan tí mò ní ẹ máa pa owó mọ́ fún ní ìgbà tí wá ti ń di ìparí ọdún sa, màá pa owó mọ́ fún ìgbà. Owó máa ń ná sá tí mò ní ẹ máa fi ránṣẹ́ sí àwọn èèyàn, ní ẹ lè máa fi ra àwọn nǹkan náà tí ó jẹ́ kí èmi kì í sábà rà ní ìgbà mìíràn. Nǹkan tí mò máa sábà pa owó mọ́ fún ní, ó jẹ́ ṣe pàtàkì, ẹ̀rí gan-an kí ó lè máa ràá fi ra ẹbùn fún ara ẹni àti fún àwọn ẹlòmíràn tó bá jẹ́ bí i àwọn tó súnmọ́. Ṣà, nǹkan tí mò máa ń fi pa owó mọ́ ní ìwọ̀n yìí ó jẹ́ iṣẹ́ àwọn áàpù lórí ẹ̀rọ ayélujára tí a máa ń pa, tí ẹ lè máa pa owó mọ́ ṣe jẹ́ kó máa bá èèyàn tọ́jú owo ẹ̀ dáadáa tí kò dẹ́ṣi kankan tí ó máa ṣe tó jẹ́ kí èèyàn lè èyí náà ni àwọn owó wọ̀nyí. Bẹ́ẹ̀ ni mò máa ń sábà pa owó mọ́. Tí ìgbà mìíràn bá wá tó ń kí àwọn tó ń kí kò sí ní orí inú báǹkì mi tàbí orí ẹ̀rọ láì bí i ká mi, mò máa wá kí ọwọ́ mi lọ́wọ́ wa, màá wá ibìkan nínú ilé láti máa pa owó mọ́ ṣé mo ṣe máa ń ṣe owó ìpamọ́ ni eléyìí, ó lè jẹ́ nǹkan tó dáa gidi gan-an tí lè jẹ́ kí ẹ̀yàn gbódò máa fi kóra.

Tí n bá ti pàdé èyàn bẹ́ yẹ ni ojú ọ̀nà tí o bá jẹ́ pé èyàn tí mo mo rí ni a ṣe má kí ra wa o má jẹ́ kí inú àwa méjèjì dùn gidigan ni a ṣe má kí ra wa a ṣe má rẹ́rìn sí ra wa to bá ti jẹ́ pé èyàn tí mi ò mọ̀ ni tó dé pé mo kọ́ fẹ́ kí ni, bí ì bá kàn ṣe máa kí ara wa ṣá, jẹ́ kí a lè gbọ́n rí sí ara wa, tàbí kí a kàn fi ọwọ́ pò ọwọ́ ṣá, bá ṣe má kí ara wa nìyẹn. Tó bá jẹ́ pé èyàn tó jù mí lọ gidi gan ni àwọn èmi ló máa kọ́kọ́ kí ẹniyen náà, ànd then wá dá mi lóhùn ṣá, tó bá jẹ́ pé òwúrọ̀ láwa, màá ní mo lè ni ẹ káàárọ̀, tó bá dé jẹ́ jọ̀sàn ni màá ní ẹ káàsán, bá jẹ́ pé ále ni màá ní ẹ káalẹ́, tó bá dé jẹ́ ìrọ̀lẹ́ náà ni màá ní ẹ kú ìrọ̀lẹ́. Bó ṣe máa ń kí àwọn tó bá jù mí lọ nìyẹn. But bá ṣe kí ń kí ṣe èyàn tó jù mí lọ ní bá jẹ́ kó jù ẹgbẹ́ mi ni, èmi ni fi ẹ sí í ṣá, mò lè ní káàrọ̀, àbí kẹ́ à lẹ́, àbí káàsán ṣá. Wọ́n ṣe máa ń ṣe kìkì nìyẹn ní ilẹ̀ Yorùbá, bó ṣe kó wa nìyẹn ní ilẹ̀ Yorùbá, láti máa kí àwọn ènìyàn àti ọmọdé àti àgbà.

Ẹ ti ba wa ní ìbòmíràn tí kì í ṣe ilé tí màá fẹ́ sùn, ṣà, tí bá kí mu, mo máa sọ dání pé aṣọ tí mo ń wọ lọ sí ibẹ̀ yẹn ni mo máa ń wọ̀ sùn. Ẹni tí wá kí mi, mo máa sọ òmíràn dàní ṣá, wá kí mi mọ̀ pé mo máa sùn síbẹ̀, májù mú ẹmi, mo máa sọ dání èyí tí màá dẹ̀ wọ̀ yẹn ni mo máa wọ̀ sùn, mo kò lè bọ́ ara títí àǹbúbà yẹn ṣá láti wọ ìyokù sùn. Àmọ́ bí wá kí mi, mo máa sọ dání pé aṣọ yẹn ni mo máa wọ̀ sùn orí aṣọ tó fẹ́lẹ́ ṣá, kí ó yẹn jẹ́ kí òru mú mi jíjẹ, jẹ́ kí òtútù mú mi jù ṣà, àbí jẹ́ kí ẹ̀fọn jẹ mí, ẹni ni mo máa ń wọ̀ sùn ní ìbòmíràn ṣá. Ikan to se pàtàkì ju nibo miran ni ki efon ma je mi, àti ki oru ma ti poju, efon yen lo se pàtàkì ju nítorí ti efon ba je mi ole fa iba. A máa rí pé mo wà ní ìbòmíràn ibi tí ẹ̀fọn jẹ́ ní jẹ mí tí màá ti fẹ́ dá sùn, ohun tún máa ń ṣe ààyè yẹn.

Oríṣiríṣi oúnjẹ ni mo fẹ́ràn jù, bẹ́ẹ̀ yà wọ́n àpẹẹrẹ ni oúnjẹ àwọn òkèlè bíi, ẹ́, ẹ̀bà, àti pupuru àti àmàlà àti, ẹ́, iyán. Mo dẹ̀ ti fẹ́ràn funfun náà láti máa jẹ àwọn nǹkan tí mo dárúkọ, àwọn òkèlè tí mo dárúkọ pẹ̀lú ọbẹ̀ bíi ọbẹ̀ ẹ̀fọ́ tàbí ọbẹ̀ ẹ̀gúsí sábà. Àwọn nǹkan tí mo máa ń fẹ́ràn jùlọ ni láti pẹ̀lú àwọn ẹ̀fọ́ bíi ẹ̀fọ́ arújẹja àti wọ̀rọ̀ wọ́ àti ẹ̀fọ́, ẹ́, ẹ̀fọ́ ìfẹniisá, ẹ́, tí àwọn ẹ̀fọ́, ẹ́, máa ń ní epo ránu kí wọ́n máa ń ṣe bíi, ẹ́, ààbò ṣáájú kí àwọn èèyàn lè fi jẹ oúnjẹ náà. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù wọ́n nìyẹn, mo dẹ̀ ti fẹ́ràn àwọn oúnjẹ bíi ẹwà, àsálà pẹ̀lú, ẹ́, iṣu. Mo máa ń fẹ́ràn àwọn oúnjẹ àwọn yìí náà gidi gan-an ni. Ìgbà mìíràn mo máa ń sè wọ́n fúnra mi, àgbẹ̀ mìíràn lọ́mọ mi ọdẹ máa ń lọ síta láti lọ ra àwọn oúnjẹ bí mo ṣe máa ń wá sè jíjẹ wọn nìyẹn. Ìgbà mìíràn tí wọ́n bá ti wà ní pẹ̀lú àwọn ará ìlú mi, wọ́n lè ṣe nǹkan bí i ẹ̀ka jẹ́ kí nǹkan ṣe máa máa gbọ̀n gidi gan-an nígbàtí mo ṣe máa ń dín ìgbàkígbà tí wọ́n bá ti wù mí nígbà tí mo máa ń jẹ àwọn oúnjẹ yìí. Ṣùgbọ́n ó lè jẹ́ ìgbà tí àwọn ẹlòmí bá sí tàbí tí wọ́n bá, ìgbà tí wọ́n bá ṣe wọ́n fúnra mi, fúnra mi náà, mo máa ṣe àwọn oúnjẹ yìí náà kí n lè jẹ wọ́n pẹ̀lú ìgbádùn àti inú dídùn.

Tí mo bá rí ẹni tí kò ń sùn dáadáa bẹ́ẹ̀ lè máa béèrè àwọn nǹkan tó ń ṣe kí ó tó sùn kí ó lè mọ bí máa ṣe lè gbani mọ́ ọn. Bá jẹ́ kí àwọn nǹkan tó ń ṣe kí ó tó sùn yẹn lóye, kò jẹ́ kó sùn ni, màá ṣàlàyé fún un bó ṣe ẹ́ kó ṣe máa ṣe ń wù àti àwọn nǹkan tí kò yẹ kó máa ṣe kí ó tó sùn. Máa jẹ́ ṣàlàyé fún àwọn nǹkan mìíràn tí ó lè máa ṣe tí a máa fi ìrànlọ́wọ́ láti máa sùn kí a ó lè máa gbọ́ orin nígbà tí ó lè máa wo àwòrán ṣá àti àwọn nǹkan bẹ́ẹ̀. Máa jẹ́ máa béèrè lọ́wọ́ ẹ̀ bí irú iṣẹ́ tó ń ṣe kí ó lè mọ̀ bí iṣẹ́ tó ń ṣe yẹn ló ń jẹ́ kó rẹ̀ níbi láì máa sùn ṣá. Kíni àwọn nǹkan tí mo máa béèrè lọ́wọ́ ẹ̀ ni kí ó lè mọ ìwọ̀n tí màá gbà nípa bí ó ṣe lè máa sùn.

Oríṣiríṣi eré ìdárayá ni a ń ṣe níbi tí màá sọ ní ti eré sísa àti tii eré bọ́ọ̀lù aláfì ẹ̀sẹ̀ gbà. Àwọn tó de máa ń ṣe ni àwọn èwe wọ́n de máa ń pòó bẹ́yẹn torí oríṣiríṣi pàápàá ló wà fún àwọn eré ìdárayá. Pàápàá jù lọ titi eré bọ́ọ̀lù aláfẹ̀sẹ̀gbà. Oríṣiríṣi pàápàá ló wà ní àyíká sínú bi to je àwọn ènìyàn de máa ń pọ̀ sí orí ẹ̀ gidi gan-ni àti àwọn àgbàlagbà atí àwọn ọmọdé tí o je kí ara wọn gba eré bọ́ọ̀lù aláfẹ̀sẹ̀ gbà yìí àwọn ló máa ń sábà wa sí ibi bẹ́ẹ̀ láti wa máa gba, ìgbá tí won ṣe ìdíje. Tí wọ́n bá de n ṣe ìdíje be yen àwọn ènìyàn máa ń pọ̀ gé, tí wọ́n máa ń san owó ṣá láti wo ìdíje náà, wọ́n de máa kó ara wọn pọ̀ láti máa pàpọ̀ ní eré ìdárayá titi bọ́ọ̀lù aláfẹ̀sẹ̀ gbà yẹn. Ẹni tó bá dẹ tì ìborí níbẹ̀ ó ní iye tí wọ́n máa ń fún ṣá àti ẹniti o bá tẹ̀le náà. Àwọn tó bá tẹ̀le bá se máa ń ṣe eré ìdárayá bọ́ọ̀lù aláfẹ́se gbà yìí ní agbègbè eré yìí.

Ìgbà tí mo máa ń sábà lo àwòrán ilé ni, ìgbà tí mo bá ṣì ń jáde bẹ́ẹ̀ yẹn lọ síbi tí mi ò mọ̀, síbi ìrìn ajeji, mo máa ń wá lo ǹkan tí a ń pè ní Google Map, àwòn to máa ń ní àwòrán ìle, kí a lè máa dá ibi tó lọ mọ̀, tí mo bá ti wa nu mọ́tò bẹ́ẹ̀ mo máa ń lo, ti n ba de n rìn lọ́nà mo máa ń lo kí n má ba sọnù. Ṣá, ǹkan tó wúlò fún ní à ìyẹn. E, lẹ́yìn ìgbà tí mo n bo ní ìrìnàjò yìí mo lo à àwọn àwòrán ilé yìí kí lè mo ibi tí mo wà. Ni àkókò ìgbà à kan ó dẹ̀ ṣe, ó dẹ̀ ṣe gbẹ́kẹ̀lé bẹ́ẹ̀ yẹn, à mọ́ tí bá wá sí ìgbà tí ẹ èèyàn o mọ̀ lílo ẹ̀ mọ́, ẹ yan lè bẹ̀rẹ̀ láyìí ka ibi tí èèyàn wà àti ibi tí ó ń lọ gan gan ní pàtó à mo ṣe, ó jẹ́ ǹkan tó ṣe gbẹ́kẹ̀lé, ṣá gidi gan ni.